Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá mi ò mọ̀. Báa ṣe ti, báa tiń gun kẹ̀kẹ́, àmọ́ máa rí àwọn ènìyàn tó bá ń gun kẹ̀kẹ́, ìgbàtí mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ mo ṣubú. Nítorí èmi, mi ní, mo, mo ká dùn ká má gun kẹ̀kẹ́ torí ẹrù máa ń bá mi. Èmi kiń gun kẹ̀kẹ́ mọ́.